Sọ fún wa nípa ewé tí a ń lò fún ìtọ́jú ara. Ọ̀pọ̀lọpọ̀ irú ewé ló wà bí ewé akọko, a ní ewé àkintolá tí a fi ń tún woò àìsàn jẹjẹrẹ.

Kíni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Alákọ̀kọ́ mo máa ń gbé omi ọjò, mo sì máa ń fi omi òjò fọ aṣọ mi. Nígbà mìíràn mo lè wà nínú ilé tí òjò bá ń rọ̀, tí n bá sì wà níta, yes.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo fẹ́ràn láti jẹ ẹ̀bà ní ọ̀sán, mo sì fẹ́ràn láti jẹ ìrẹsì ní ọ̀sán pẹ̀lú tàbí tí mo bá rí ìrẹsì àlàsèpọ̀.

Báwo ni o ṣe ń tọ́jú àwòrán àti ìrántí ìdílé rẹ? Àwòrán àwọn ìdílé mi o jẹ́ àwòrán tí a máa ń gbé sí ògiri, tá fi máa ń rántí àwọn ìdílé wa.

Lérò rẹ, báwo ni o ṣe rí tí àwọn ọmọdé ní fọ́ọ̀nù ni kékeré? Ó dára nígbà mìíràn pé a máa ra fọ́ọ̀mù fún àwọn ọmọdé, torí nígbà tí a bá sí nilé, a máa rí ńnkan pewon sí.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ. Àwòrán mi máa ń gbé sí ẹ̀gbẹ́ ògiri, màá ma wò ó, tó bá jẹ́ èyí tó wà nínú àwọn ìwé pélébé, mo máa ń fi sínú album, màá sì fi pamọ́ sí àwọn ẹgbẹ́ ẹgbẹ́, kí èmi lè rí i.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èrò? Bẹ́ẹ̀ni, Yorùbá bọ̀ wọ́n ní "a bèèrè ọ̀nà" kì ń sọnù. Tí mi ò bá mọ ibi tí mò n lo, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn èrò láti tọ̀ mí sọna.

Sọ fún wa nípa eré tí o ṣe nígbà èwe. A máa ń ṣe eré tẹ́tẹ́ nígbà tí mo wà ní èwe à sì máa ń ṣe eré bojú bojú nígbà tí mo wà ní èwe. Ọmọ tí a bá bójú e a lọ máa wá àwọn tó kù.

Sọ fún wa nípa gbẹgiri àti eweedu. Gbẹ̀gìrì àti ewédú jẹ́ oúnjẹ àwọn Ìjẹ̀bú. Gbẹ̀gìrì ó jẹ́ oúnjẹ tí a fi ẹ̀wà sè, ewédú ni ewé tí a máa ń lò à sì lè rẹ̀ sí wẹ́wẹ́. Bá bá ṣe gbẹ̀gìrì tán, a bù sí inú ọbẹ̀, a sì fi ewédú sì inú, a wá fi ha nú.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ìpèsè àwọn ohun èlò? Ò jẹ́ ohun tí ó dára nítorí pé tí a bá ní eeyan ni láti pèsè ohun elo ti o maa lo kí ó bá lè ṣe.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mi ò tí da ilé iṣẹ́ sílẹ̀, ṣùgbọ́n ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ọ̀gá ilé iṣẹ́ ló máa ń darí àwọn òṣìṣẹ́ láti ṣe àwọn iṣẹ́ tí ó bá wá.

Sọ fún wa nípa ìgbà tí o kọ́ ẹ̀kọ́ láti inú àṣiṣẹ̀. Nígbà kan rí tí mo wà ní kékeré, mo ṣe ènìyàn kan, nǹkan tó ṣe náà ó dùn mi ṣùgbọ́n wọ́n ní kí n sọ pé kó má bínú. Mo wá ní rarà o, ṣùgbọ́n nígbà tó yá o wá jẹ́ kí mọ̀ pé ó dáa kí ènìyàn sọ fún ènìyàn pé.

Kí ni o lè ṣe nísinsìnyí tí o bá lè ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Hm. Nǹkan tí mo rò poye kí n ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn to tí mo lè ṣe nísinsìnyí, óuń ni ẹ̀kọ́ tí ó yẹ, ìrìnàjò kan tó yẹ kí ń rìn nígbà yen tì mi ọ gbọ̀n.

Sọ fún wa nípa ìgbà àkọ́kọ́ tí o rí owó tirẹ̀. Ìgbà tí ìgbà àkọ́kọ́ tí n maa rí owó ni ẹja ńlá tí mo pa nígbà tí mo lọ sódò. Ẹ̀gbọ́n mi bá mi ta ẹja náà ó sì ko owó rẹ̀ fún mi.

Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Ilé máa dákẹ́ rọ́rọ́, olùkálúku máa mú fóònù rẹ̀, a bẹ̀rẹ̀ sí ní tẹ fóònù alágbèéká nínú ilé.

Ọ̀rọ̀ wo ni ẹni kan nínú ìdílé yin máa ń sọ nígbà gbogbo? Ní ìdílé wa ò ohun náà ni ọ̀rọ̀ tí ìyá àgbà máa ń sọ. Ó máa ń sọ wípé "kọ́kobìlìtì rẹ".

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo lọ sí ilé ìkàwé bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn báyìí nígbà tí mo bá ti lọ bẹ̀rẹ̀ lesson, that is summer coaching.

Ṣàlàyé ohun kan tí ò ń lò lójoojúmọ́. Ẹ̀rọ alágbèéká ni ó jẹ́ ohun pàtàkì kan tí mò ń lò ní ojoojúmọ́ yálà ní inú ilé tàbí ní ibi iṣẹ́.

Sọ ìtàn tí o máa ń sọ fún ọmọdé. Mo máa ń sọ fún àwọn ọmọdé nípa ìtàn Ìjàpá àti yánníbo, bí Ìjàpá ṣe jẹ́ ọ̀kànjúà ní gbogbo ọjọ́ ayé rẹ̀.

Ṣé o máa ń ra nǹkan lórí ètò tí a ń ṣe ní. Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ra ọjà lórí íńtánẹ́ẹ̀tì bíi ọjà àwọn nǹkan tí à ń lò nínú ilé.

Ṣàlàyé ìlú kékeré tí o mọ̀ dáadáa. Ìlú kékeré tí mo mọ̀ dáadáa òun ni ìlú bàbá tó bí mi lọ mọ̀. Nígbà tí àwa ni kékeré a máa ń lọ sí ìlú náà láti lọ ṣe ọdún.

Sọ fún wa nípa ṣóòbù títun fóònù ṣe. Mọ̀ ò tí gba ṣóòbù tuntun báyìí ṣùgbọ́n mo n ní lọ́kàn pé lọ́jọ́ kan máa gbà soobu.

Ṣé o mọ bí a tí ń ṣe ẹ̀rọ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti ràn ènìyàn lọ́wọ́ ní gbogbo ìgbà tàbí àkókò.

Ṣàlàyé fíìmù tí o tì wò ní ọ̀pọ̀ ìgbà. Mo fẹ́ràn Three Idiots, fíìmù àwọn Indian ni. Ó jẹ́ fíìmù tí mo fẹ́ràn láti máa wò ni gbogbo ìgbà àwọn òde mẹ́ta.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn. Mi ò jẹ́ ẹni tó fẹ́ràn láti máa sin ẹranko, so idi èyí mi o gbé ẹranko ọ̀sìn.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Mo fẹ́ràn láti gbọ́ ìròyìn àgbáyé kí n tó lọ sùn, ṣùgbọ́n tí kò bá sí iná láti gbọ́, mo lè wò ó ní orí social media.

Ṣé o máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, gbogbo nǹkan tí mo ní mo máa ń ṣe àtúnlò rẹ̀. Tí mo bá ti ṣe ìtọ́jú wọn dáradára, màá wá ṣe àtúnlò wọn ki n bà le tun rilo nígbà mìíràn.

Ṣé o ti lé ènìyàn kan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi ò tí di ọ̀gá ilé iṣẹ́ debi tí má tí máa lé àwọn ènìyàn kúrò ní ilé iṣẹ́, mi i ni àgbàrá láti ṣe èyí.

Báwo ni o ṣe ń tọ́jú ìlera rẹ? Mo máa ń tọ́jú ìlera mi ní pa lilo sí ilé ìwòsàn láti lọ rí dókítà fún medical checkup tàbí lílo àwọn àgbo ti ìbílẹ̀.

Sọ fún wa nípa ìpinnu tí o kà bá mọ̀. Ìpinnu tí mo lè sọ pé mo kà bá mọ̀ rí, òun ni ìpinnu pé mi mi o ṣe iṣẹ́ kan nígbà kan rí, ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà mo wa ri iṣẹ́ kan tí mo n ṣe.